Ṣé o máa ń pa fáìlì rẹ mọ́? Àbí ṣé o máa ń fi fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sí inú ilé, sí inú báàgì, sí ibi tí ó bá tight tí àwọn èèyàn ò ní mọ̀

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Méjèèjì ni mo fẹ́, méjèèjì ni mo máa ń mu. Àti coffee àti tea, méjèèjì ló da. Ṣùgbọ́n ó ní àkókò tí mo máa ń mu tea, ó dẹ̀ ní àkókò tí mo máa ń mu coffee. Ṣùgbọ́n méjèèjì ni mo máa ń mu.

Ṣé o ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Ọ̀pọ̀lọpọ̀ ìrìn-àjò ni mo ti rin lọ sí ìlú mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ni mo de ti rìn ìrìn-àjò lọ sí. Mo ti lọ sí àwọn ìlú tí ò kí ń ṣe ìlú mi, tí ò kí ń ṣe Nigeria. Mo ti cross border lọ sí ìlú mìíràn rí.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀? Ẹ bí ọ̀sẹ̀ bá ti ń parí, mo máa ń ṣe bí mo ṣe máa padà sí ilé mi nítorí pé mi ò kí ń ṣe ẹni tí ó máa ń jáde ní ìparí ọ̀sẹ̀.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lẹ́ẹ̀kankan ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà, nítorí pé tí ó bá ti ń pọ̀jù lára ó máa ń fà àwọn nǹkan tí kò dára. So, díẹ̀ ni mo máa ń mu.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Àwọn tí wọ́n bá ṣe dáadáa, tí wọ́n ṣiṣẹ́ dáadáa, tí wọ́n dẹ̀ jẹ́ ọmọ tó dá, tí wọ́n dẹ̀ gbé iṣẹ́ yọ, tí mo rí pé wọ́n ṣe nǹkan tí ó wumi lórí, mo màá nfi owó kun owó iṣẹ́ wọn.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, kò sí ọjọ́ tí mi ò kí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ojojúmọ́ ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè nítorí pé iṣẹ́ mi jọ mọ́ ká máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ṣe o máa ń fi aṣọ ìbora bo ara ní ìgbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ ni mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn nítorí òtútù. Nítorí pé ìgbà òtútù la wà yìí, pàápàá jùlọ ìgbà ọyẹ́ ni a wà lẹ́sìn ín, so mo máa ń fi aṣọ bo ara.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Rárá o, mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo lè ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n bóyá kí n ṣe iṣẹ́ ní ọ̀fẹ́, mi ò kín ṣe iṣẹ́ ọ̀fẹ́ nítorí iṣẹ́ mi ò jọ mọ iṣẹ́ tí ènìyàn lè ṣe ní ọ̀fẹ́.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn. Mo ní irọrun níbi tí mò ń gbé àti pé àyíká mi jẹ́ àyíká tí ó dára àti ọ̀sán àti òru kò sí ariwo tí mo máa ń sùn, só, ó máa ń rọrùn fún mi gan-an tí mo bá ń sùn.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹ́, mo máa ń tọ́jú èékánná mi, mo máa ń jẹ́ kó gùn díẹ̀, màá dẹ́tùn ṣe, màá fọ ní ojoojúmọ́. Tí mo bá ti fẹ́ lọ wẹ̀, màá gbìyànjú láti fọ kó lè mọ̀ kí ìdọ̀tí kó má ba wà nínú èékánná mi.

Kínni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ or? Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ láti máa pa ẹja. Mi ò tíì mọ bí wón ṣe ń pa ẹja, mo sì fẹ́ kọ́ bí wón ṣe ń pa ẹja.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? É mi ò ní oúnjẹ pàtàkì tàbí pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, nítorí pé à ń bẹ lọ́hùn ṣì ni mo jẹ. Gbogbo oúnjẹ tí mo bá ti rí tó bá wù mí, tí owó mi bá dẹ̀ ka òun ni mo máa ń jẹ.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá títè mi tí mò ń sùn, òun ni mo fẹ́ràn jù. Yàrá méjì ló wà ní inú ilé mi, tọ̀dọ̀ mi tí mò ń sùn ni mo dé fẹ́ràn jù. Àwọn ọmọ mi ń lo yàrá kejì, mo yàrá ti tọ̀dọ̀ mi, òun ni mo fẹ́ràn jù.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ọwọ́ Ọlọ́run ni ìdáríjì wà. And íwe Mímọ́ dé tí sọ wí pé ẹni tí kò bá dárí ẹ̀ṣẹ̀ ọmọ ẹni kejì rẹ̀ jì kò lè rí ìdáríjì láti ọ̀dọ̀ Ọlọ́run. Tori náà kò sí bí ó ṣe le tó àbí ènìyàn náà ṣe ṣẹ̀ tó àbí bí ẹ̀ṣẹ̀ náà ṣe tóbi tó kí ènìyàn ki o má lè dáríjì.

Báwo ni ó ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? A máa ń ní sùúrù tó bá ti di pé ìṣòro bá ti dìde bẹ́yẹn, èèyàn máa ń fi sùúrù yanjú àwọn irú ìṣòro bẹ́yẹn ni.

Ṣé o máa ń sáré? Mi ò ṣe ẹni tó ń sáré, bẹ́ẹ̀ ni mi ò dẹ́ kùndùn kí a máa sáré. Eré sísá ò ṣe ǹkan tí ó wùmí tó dẹ̀ máa ń wú mi lórí. Torí náà mi i gbádùn kí a máa sá eré.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Mi ò lè sọ pé ìgbà báyìí àbí kí n ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Tí n bá ti ṣe àwọn nǹkan kan tí ọwọ́ mi bá ti dọ̀tí, màá fọ ọwọ́ mi nítorí pé ìmọ́tótó òhun ni ó lè ṣẹ́ ogun àrùn gbogbo.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? E, ẹ̀ẹ̀kan kan ni mo máa ń fọ aṣọ. Boya ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ nítorí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń wọ aṣọ rẹpẹtẹ àti pé aṣọ mi ò dẹ̀ kí ń fi bẹ́ẹ̀ máa ń dọ̀tí. So mi ò kí ń fọ aṣọ ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹẹ́ẹ̀méjì nínú oṣù ni mo máa ń fọ aṣọ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ẹ, ìrọ̀rí ẹyọ kan ṣoṣo ni mo ní, òun náà ni mo dé máa ń lò. Mi ò ní ìrọ̀rí rẹpẹtẹ. Ìrọ̀rí ẹyọ kan, òun ni mo ní. Òun náà ni mo dé máa ń lò. Ni gbogbo ìgbà ni mo dé máa ń lò.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? A! Mi ò tí ì gun ọkọ̀ akẹ́rù rí. Nítorí pé ọkọ̀ akẹ́rù ó máa ń jẹ́ nǹkan tí ò kí máa ń yá. Ìrìn àjò yẹn ò ní yá. Torí ìdí èyí mi ò kí ń wọ ọkọ̀ akẹ́rù.

Ṣé o máa ń gbọ́ podcast? Rárá o, mi ò kí ń gbọ́ podcast. Mi ò fẹ́ràn ká máa gbọ́ podcast o. Torí èdè yìí, mi ò kí ń gbọ́ podcast. Mi ò kí ń ṣe ẹni tó máa ń gbọ́ podcast torí pé mi ò fẹ́ràn rẹ̀.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Mo lè wẹ ara mi, mo mọ bí a ńṣe ń wẹ̀. Mo dẹ̀ mú lè wẹ ara mi dáradára torí pé mò ń kọ́ bí a ti ń wẹ̀ ara mi, bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ bí a ti ń wẹ̀ dáadáa.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Kò sí irú bàtà tí mi ò lè wọ̀, gbogbo bàtà ni mo fẹ́ràn. Àwọn bàtà tí mo bá dẹ̀ rí tí mo bá rí tí ó bá wù mí ni mo máa ń rà tí mo bá ń wọ. Mo máa ń wọ gbogbo bàtà tí mo bá ti rí tí ó bá ti wù mí tí mo bá dẹ̀ ti rà.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ pamọ́ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ibìkan tí mo bá fẹ́ jáde kí àwọn tí ó wà nínú ilé kí wọ́n le rí kọ́kọ́rọ́ fi wọlé nígbà tí wọ́n bá ń padà bọ̀ láti ilé ìwé.

Ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ti ń ṣe àwọn oúnjẹ. Oúnjẹ díẹ̀ ni mo mọ bí a ṣe ń sè, torí pé mi ò fi bẹ́ẹ̀ kọ́ bí a ṣe ń se oúnjẹ, só mi ò mọ̀ bí a ṣe ń ṣe oúnjẹ.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Tí ọjọ́ bá ti rọ, mo máa ń wà ní inú ilé mi, màá wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ. Máa ṣe eré pẹ̀lú àwọn ọmọ tí ọjọ́ bá ti rọ̀, tí ilẹ̀ bá ti ṣú, n kìí ṣe nnkankan.

Ṣé o máa ń nà ara rẹ? Ọlọ́run o màní jẹ́ ká rí ibi. Mi ò kí ń nà ara mi. Mi ò dẹ̀ gbàdúrà kí n nà ara mi. Ni nà ara ẹni kò n ṣe nǹkan tí ó dá, nǹkan tó burú jáì nì. Mi ò gbàdúrà kí n nà ara mi. Mi ò kí ń nà ara mi rárá àti rárá.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Tí mo bá fẹ́ sín, màá kúrò níbi tí àwọn ènìyàn bá wà. Kí n mà lọ sín sí wọn lára, so màá lọ sí ibi kan tí mo ti máa sín tí kò ní ta bá ẹnikẹ́ni. Màá kúrò ní àwùjọ ibi tí àwọn ènìyàn bá wà, màá dẹ̀ lọ sín.

Ṣe o mọ bi a ti ń yàwòrán? Bẹẹni, mo mọ bi a ti ń yàwòrán. Mo kọ́ bi a ti ń ya àwòrán ni ilé-ìwé. Mo dẹ̀ mọ àwòrán yà dáadáa. Ṣùgbọ́n mo ní irú àwọn nǹkan tí mo lè yà. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn nǹkan kan yà.

Ṣo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mi ò kì ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àdúgbò tí mo wà àti pé ibi tí mò ń gbé, gbogbo àwọn tó wà níbẹ̀ ni wọ́n mọ bí wọ́n ṣe ń kọ lẹ́tà. Torí náà mi ò kì ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Àbí báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ rẹ? Ọkọ̀ ni mo máa ń wọ̀. Bí mo bá ti jáde láti ilé, màá wọ ọkọ̀ lọ sí gárèjì. Ibẹ̀ ni mo dẹ̀ tí màá wá wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé torí pé ìmọ́tótó ló máa ń ṣẹ́ ògun àrùn, ó máa ń ṣẹ́ ògun, ẹ́, àwọn àrùn kéékèèké tí ìdọ̀tí bá wà nínú ilé tí èèyàn ò bá gba, ó máa ń fa àìsàn. Torí náà ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ẹ, ìbáṣepọ̀ tó dá ló wà láàárín èmi àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Àjọ máa ń rẹ́rìn, àjọ máa ń jẹun, à dé jọ máa ń ṣiṣẹ́ pọ̀ ni. Ìgbà mí àjọ máa ń wọ ọkọ̀ kan náà tí a bá ti ń lọ sí ilé.

Nígbà wo ni o máa ń ra epo sínú ọkọ̀ or fún ọkọ̀? Ehn, bí ọjọ́ méjì méjì ni mo máa ń ra epo fún ọkọ̀ mi tí mo dẹ̀ máa n rá sínú jẹnẹrétọ̀ mi náà torí pé mi ò kí ń fẹ́ kí epo kí ó máa tán ní inú rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tí ìṣòro bá wà láàrin ẹlẹgbẹ́ mi bí ìkan tàbí èkejì, màá gbọ́ ẹjọ́ lẹ́nu àwọn méjèèjì. A a dẹ̀ dá ẹ̀bi fún ẹni tó jẹ̀bi, a dá aare fún ẹni tó ní aare.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Rárá o, ká má ri. Mi ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud o, nítorí pé mi ò fẹ́ kó wà ní orí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń fi nǹkan mi pamọ́ nítorí pé ó jẹ́ nǹkan pàtàkì fún mi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń ṣe àtúnlo rẹ̀. Tí nǹkan yẹn bá bàjẹ́, màá lọ tun ṣe. Máa dẹ́ tun tun lò, àbí àwọn kankan tí mo ti pa tì, tí mo ti fi sílẹ̀ sílé tipẹ́ tí mo bá padà lọ wá jáde, màá tún tún lò.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì tó daa ni bátìrì fóònù mi torí pé mo ṣẹ̀e ra fóònù òun ni kò pẹ́ tí mo ṣee ra fóònù náà, ṣó bátìrì rẹ̀ dára gan ni. Tí mo bá ti charge rẹ̀ ní àárọ̀ ó tún di ìrọ̀lẹ́, an mo ti pe àti pé mo de máa ń lo ó dáadáa.

Ṣé o ń wọ gíláàsì? Rárá o. Rárá àti rárá mi ò kí ń wọ gíláàsì rárárára ni. Nítorí pé ojú ò dùn mí. Mo máa ń rí ràń dáradára, mo dẹ máa rí ọ̀nà tó jìn rere àti nǹkan tó ṣúmọ́.

Ṣé o fẹ́ràn jíjó? A! Mi ò mọ jó jó o. Mi ò ṣe ẹni tó mọ̀ọ́ jó. Nítorí ìdí èyí, mi ò fẹ́ràn kí a máa jó. Ijójíjó ń ṣe nǹkan tí mo kúndùn tí mo mọ̀ ọ́ ṣe. Torí náà, mi ò fẹ́ràn kí kí n máa jó.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ìṣòro, kí ìṣòro tó bá dìde láti ibi iṣẹ́, lákọ̀kọ́ màá wò bí ìṣòro náà ṣe rí, mà dá lò ọgbọ́n titẹ mi láti fi borí ìṣòro náà ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó le jù mi lọ ni, mà pè àwọn tó wà níwájú mi tó jẹ àwọn ọ̀gá mi, wọn a bá mi yanjú ìṣòro náà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Wọ́n fi hàn mí nígbà tí mo ṣì kéré díẹ̀. Wọ́n mọ, wọ́n jẹ́ kí n mọ bí a ṣe ń wo àwọ̀ àmì ìràwọ̀. Wọ́n dẹ̀ sọ fún mi nǹkan tí àmì ìràwọ̀ jẹ́.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Mo ní ìwà dáadáa tí mo bá ń jẹun. Mi ò kí ń pariwo lórí oúnjẹ, mi ò dẹ̀ kí ń jà ní orí oúnjẹ, mi ò dẹ̀ kí ń sọ ọ̀rọ̀ ní orí oúnjẹ. Torí ìdí èyí, mo ní ìwà tó dára.

Ṣe o máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Ọ̀pá ìfàmọ́ra not ìfàmú́ra. Mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra tí mo bá ń mu ohun mímu lẹ́ẹ̀kọ̀okan.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ rẹ? Ara àti rara mi ò kí ń má ṣe ìgbéjáde kankan ní ibi iṣẹ́ mi. Tọrí pé a ò kí ń ṣe ìgbéjáde ní ọ̀dọ̀ wa nítorí ìdí èyí mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Mo kọ́ bí a ti ń ṣe yoga nítorí pé yoga dára gan. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe ní àárọ̀ kùtùkùtù kí ó lè mú ara ènìyàn jí pépé àti kí ó yá gágá.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ nítorí pé ohun ọ̀ṣọ́ dára púpọ̀. Ó sì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láàárín àwọn Yoruba. Tori idi eyìí mo máa ń wọ ohun ọ̀ṣọ́ tí a bá fẹ́ lọ sí òde tàbí ta bá fẹ́ lọ sí patí.

Ṣé o ti lu etí rí? Mi ò tí ì lu etí rí. Mi ò dẹ ní èrò kankan rárá àti rárá láti lu etí, torí pé mo ní ìgbàgbọ́ pé obìnrin ni ó máa ń lu etí. Bẹ́ẹ̀, àwọn ọkùnrin kan wà tí wọ́n lu etí, ṣùgbọ́n èmi ò tí ì lu etí rí.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára torí pé ìpara máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ìpara máa ń jẹ́ kí ara kó dán. Nítorí ìdí èyí ni mo fi máa ń fi ìpara, ìpara ní arọ kùtùkùtù tí mo bá ti wẹ́ tan.

Báwo ni o ṣe máa ń pín owó níná pẹ̀lú àwọn ọ̀rẹ́? E, èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a ò kí ń jọ ń ṣiṣẹ́. So, a kìí n jọ máa ń pín owó. Àfi tí wọ́n bá fún wa ní owó nìkan, a dẹ̀ jọ máa n pín dọ́gba dọ́gba. Ẹnikẹ́ni tó bá fún wa ní owó, a jọ máa pín dọ́gba.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? A máa ń lọ sí ọjà lọ ra àwọn ìpèsè ohun èlò ni. O ní ọjà tí wọ́n ti máa ń ta àwọn ǹkan ohun èlò tí a máa ń lò, a máa ń lọ sínú ọjà yẹn láti lọ máa ra.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe ri? Mi ò ní ètò ìdárayá kankan. Mi ò ṣe ẹni tí ó kúndùn ètò ìdárayá rárá àti rára ni, nítorí náà ni mi ò ṣe ní ètò ìdárayá kankan.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Ayé ti di ayé ọ̀làjú. Mi ò kí ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mọ́. Fóònù mi ni mo fi máa ń kọ àwọn nǹkan tí mo bá fẹ́ kọ. Mi ò kí ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mọ́. Torí dí èyí, mi ò kọ ìwé pẹ̀lú ọwọ́

Ṣé o máa ń pe àwọn oníbàárà rẹ tuntun? Mi ò kì í máa ń pe àwọn oníbàárà mi tuntun nítorí pé mo ní ìgbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́, tó bá really fẹ́ ṣe iṣẹ́ fún ara rẹ̀ ni o máa pè. Tí wọ́n bá ti mọ̀ pé nítòótọ́ àwọn fẹ́ ṣe iṣẹ́, wọ́n á pè é.

Báwo ni o ṣe máa ń yàn àwọn alabasisẹ pọ? Ẹ̀mi kọ ni mo máa ń yàn àwọn alábáṣiṣẹ́ pọ̀ wá nítorí pé àwọn tí ó gbéṣẹ́ fún wa ni wọ́n máa ń yàn alábáṣiṣẹ́ pọ̀. Torípé àwọn ni wọ́n ń san owó.

Bawo ni o ṣe maa n ba àwon èlẹgbẹ rẹ ṣiṣẹ? Àjọ máà ń ṣiṣẹ́ ni, à de jọ máa ń jáde, àjọ máa ń wọlé ni. Gbogbo iṣẹ́ wa ni àjọ máa ń ṣe pò, nítorí pé ọ̀rẹ́ ni gbogbo wa.

Ṣé o máa ń mu oogùn lójoojúmọ́? Mi ò kí ń mu oogùn ní ojoojúmọ́. Kì í ṣe ẹni tí ó ní àrùn tàbí àìsàn kan lára tí o máa ń mu oogùn ní ojoojúmọ́. Torí ìdí èyí, mi ò kí ń mu oogùn ní ojoojúmọ́.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Tí mo bá ti dé láti ibiṣẹ́, màá lọ wẹ̀, màá jẹun. Tí mo bá ti jẹun tán, màá jókòó, màá ṣeré díẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Màá dẹ̀ ṣe àwọn airdrop mi díẹ̀ díẹ̀, àwọn mining app mi, màá dẹ̀ wá lọ sùn.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ sí àgọ̀ rí. Àgọ̀ jẹ́ ibi tí ó ṣe pàtàkì tó yẹ kí ènìyàn máa lọ. Torí idi eyí, mo ti lọ sí àgọ̀ dáradára tí ò n ṣe ẹ̀ekan tàbí eemeji. Mo ti lọ sí àgọ̀.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. O jẹ́ coffee jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ẹnu iṣẹ́ kí ènìyàn má ba à sùn. Nítorí ìdí èyí, a máa ń mu coffee ní ibi iṣẹ́ àti ní ẹnu iṣẹ́.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Ẹ̀, tábìlì kékeré ni mo ní ní ibi iṣẹ́ tí mo máa ń lò tó wà ní inú ọ́fíìsì mi. Tábìlì yóò fi bẹ́ẹ̀ tóbi púpọ̀ tori pé èmi nìkan ni mo wà nínú ọ́fíìsì yẹn.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọ̀ tó pupa. Mo fẹ́ràn ẹni tí ó bá pupa, tí kò dúdú. Àwọ̀ tí mo fẹ́ràn nìyẹn. Mi ò fẹ́ràn ẹni tí ó bá dódó jù. Mo fẹ́ràn àwọ̀ pupa.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo dẹ̀ máa ń ka àwọn ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì sùgbọ́n ohun tí mo máa ń ṣe jù ni pé mo máa ń kọ àwọn ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì.

Kíni ó máa ń ṣe ní àṣálẹ́? Mo máa ń ka ìwé ní àṣálẹ́. Mo de máa ń ṣe àwọn mining app mi lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mo máa ń ka ìwé to ba tí di àṣálẹ́. Màá dẹ̀ wò tẹlifíṣàn díẹ̀.

Ṣe o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? O ní ru irú àwọn nkan ti mo lè tún ṣe, ko i ṣe gbogbo nkan ni mo lè tún ṣe. Àwọn nkan díẹ̀ díẹ̀ ni mo mọ tún ṣe, so mi ò mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nkan tí ó ṣe, ṣùgbọ́n mo mọ nkan díẹ̀ tún ṣe.